Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan láwùjọ èèyàn, láwùjọ wa nítorí pé wọ́n máa ń kọ́ yàn ní bí èèyàn ṣe máa mọ̀ ní ìmọ̀ tó máa ní ìmọ̀, ìmọ̀ tó máa ṣe ànfààní fún wọn lọ́jọ́ iwájú, tí wọ́n á fi di ẹni gíga, ẹni jànkànjànkàn, àwọn ẹni, ẹni ọlá, ẹni ọlá ní eh, lọ́jọ́ iwájú.

Ó ní ìtàn kan to je pé wón máa ń sọ iyen, àwọn, àwọn àgbàgbà ìdílé mi tó máa ń sọ lóorekóore. Iyẹn, ìtàn yẹn, ìtàn bàbá bàbà wa ni. Bí wọ́n ṣe kórò jọ, bó ṣe ní gbogbo ìnira àti ìṣòro tí wọ́n tó kojú wọn, bó ṣe àti bó wọ́n ṣe ṣé, wọ́n fi ṣaṣeyọrí ló máa ń sọ fún wa lóorekóore.

Àwọn ohun èlò, ohun èlò, orin ìbílẹ̀, wọ́n jẹ́ nǹkan tí àwọn onílù, ìbílẹ̀ máa ń lò. Bí gángan ta máa fi ń sọ̀rọ̀, ta bá ń lù, gángan yẹn a máa fi ń sọ̀rọ̀ gan. Gangan omele wa náà, a ni omele. A ní, a ní fèrè yẹn, flute iyẹn náà wà. A ní, a ní ṣẹ̀kẹ̀rẹ̀, ṣẹ̀kẹ̀rẹ̀ ọwọ́.

Àwọn aládùúgbò máa ń rọran wọ́n lọ́wọ́. Igbami tó ń bá jáde tó bá rí ara wọ́n lọ́nà, wọ́n máa ń gbéra wọ́n fún àwọn tó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìyẹn mọ́tò wọ́n máa gbé èyàn. Àwọn tó bá ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́, wọ́n gbe ra wọn. Tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ ní ládùúgbò, wọ́n máa pè ra wọn, wọ́n dẹ̀ máa ń rọra wọ́n lọ́wọ́.

Àmọ̀ràn tí mo kọ́kọ́ gbà àmọ́ mi ò tí mo gbọ́, mi ò tí mi wá gbà tí ó padà jẹ́ nǹkan tí ó ṣe òótọ́. Ònígbà kan tí mò ń ṣiṣẹ́ tara tara tí mò ń ṣiṣẹ́, mo lè sisẹ láàárọ̀ títí dalẹ́. Ti won ni ki fún ara mi ni ìsinmi, ki n fúnra mi nisinmi mi gbo won mi o gba títí tí ó fi re mí. Ìgbà tó rẹ̀ mí ni mo mọ̀ pé nkan ti won n so nígbà yen ooto ni o.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ torí pé gbogbo èèyàn tó ń ṣiṣẹ́ níbi iṣẹ́ tèmi, a máa ń ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ yẹn òun lá máa fi wọlé. Ẹnikẹ́ni tí ò bá ní káàdì iṣẹ́, ẹni náà ò ní lè wọnú ibiṣẹ́ lọ́jọ́ yẹn, kò dẹ̀ ṣiṣẹ́ nìyẹn.

Lérò tèmi, lérò tèmi. Aládùúgbò rere gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ìrẹ̀lẹ̀, ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹni tí a lè fọkàn tán. Àwọn ẹni tí ò kí ń parọ́ tó jẹ́ pe, òótọ́ rẹ̀ òótọ́ ni.

Báwo ni, ìwà ìṣòwò rẹ ṣe rí? Èmi bẹ́ẹ̀ nìkan, ah, mo, mo máa n, ah, mo máa ń bá àwọn oníbàárà mi ṣe dáadáa. Mo máa ń, mo máa ń, mo máa ń ṣe dáadáa pẹ̀lú àwọn oníbàárà mi. Mo máa ń fi, ọ̀wọ̀ bá wọn lò. Mo máa ń fọ̀wọ́ bá wọn lò. Mi ò kí ń. Mo máa ń fi ọ̀wọ̀ bá wọn lò. Mo dẹ̀ jẹ́ ẹni tí ó, tí ó ní òótọ́ ẹni tí ó ń ṣe òótọ́ pẹ̀lú àwọn oníbàárà mi.

Àwọn alo àpamọ́, iyẹ̀n tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní riddles. O máa ń mú adùn alalẹ́ fún àwọn tó bá wá ń bẹ, pàápàá jùlọ fún àwọn ọmọdé. Àwọn àgbà máa ń pa àlọ́ àpamọ́, won máa wa ní káwọn ọmọ kan túmọ̀ ẹ̀. Tó bá ń ṣe báyìí, wọ́n máa ń jẹ́ kí gbogbo ibi kan dùn, kí inú àwọn ọmọdé náà dùn náà.

Ọwọ, à, aago, aago méje alẹ́, òun ni mo máa ń jẹun alẹ́. Tojẹ pe tín bá dé, mo máa ń dé, máa ń déle ní bíi aago márùn-ún ìpín rẹ̀ ìrọ̀lẹ́ kí n tó ṣe àwọn nǹkan mi. Àá time a ti lọ, àmọ́ aago méje alẹ́ ni mo máa jẹun.

Ṣé o mọ́ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún nǹkan ṣe. Amọ tin bá gbìyànjú láti tunṣe, tin bá rí pé agbára mi ó tó, pé agbára mi o ka ǹkan yẹn mo máa gbé lọ fún àwọn tí wọn tunṣe tọn mọ, tọn ni ìmọ̀ àti òye tó jù tèmi lọ lórí ǹkan yẹn.

Kí-kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi jẹ́ àwọn palat- sé àwọn palat- eh platform, àwọn platform, eh, orí ayélujára tí WhatsApp, tí Twitter, Telegram, Instagram gbgogbò. Ó ni mo máa ń fi ń polówó, ah, ọ̀ja mi.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójúmọ́? Mo máa ń ṣiṣẹ́, mo máa ń ṣiṣẹ́, ago, máa ń ṣiṣẹ́ bí i wákàtí, méje sí méjọ. Ìgbà mií, mo máa ń wọ wákàtí mẹ́fà, íyẹn tí'ṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi.

Báwo ni o ṣe máa ń tọrọ àforijí? Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Bí n bá fẹ́ tọrọ àforíjì, mo máa ń, mo máa ń, mo máa ń kúnle síwájú ẹni tí mo ṣẹ̀. Máa dé sọ́ fẹ́ni náà pé kí wọ́n jọ́, kí wọ́n darí jí mi wípé mi ò mọ̀ mọ̀ ni, mi ò mọ̀ mọ̀ sí nǹkan tí mo ṣe. Kí wọ́n darí jí mi wípé mi ò ní ṣe mọ̀.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? A, mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ní ìrọ̀lẹ́. N bá ti dé láti ibi iṣẹ́, mo máa wà pẹ̀lú, pẹ̀lú ẹbí mi títí di ọjọ́ kejì tí màá fi lọ sí ibi iṣẹ́ bí mo ṣe máa ń lò ó. Tí tèmi pẹ̀lú ẹbí mi ni yẹ́n.

Data to maa n lo lọ́ s lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. À, data tí mo, tí mò ń lo pọ̀ nítorí pé ó láwọn iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe pọ̀. Mo máa ń lo data púpọ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀. Mi ò lò rárá, màá lo, màá lò tó bí tẹ́n gig yẹn, gig mẹ́fà. Ó máa ń ju mẹ́fà lọ gan.

Ṣà dédé ni ẹ̀rọ kọ̀m̀pútà mi, èyí tó mo ma ń gbé sẹ́sẹ̀ tán ń pè ní laptop ṣàdéde ni ó kàn kú lọ́jọ́ kan. Mò ń lò ó lọ́wọ́ ni o, tó fi kú, mo fi ń ṣiṣẹ́, tó fi kú báyìí. Mo tàn án, mo gbìyànjú láti tàn án, kò tàn. Mo yọ bátìrì i rẹ̀, mo fi sí i, kò tàn. Mo tìí bọná, kò tàn. Láti ọjọ́ yẹn ni kò, kò mà ṣiṣẹ́ mọ́ ọ. So ó dà ń pé ó ti bàjẹ́, ó kàn bàjẹ́ lójijì.

Ojú ẹni tí mo mọ dáadáa, a, àwọn, eh, mi ò fẹ́, mi ò fẹ́ dárúkọ, eh, ẹbí mi kankan. Ó ní ọ̀rẹ́ mi kan tó jẹ́ pé ojú ẹ mo dá mọ̀n dáadáa, a ti mọ, a ti, a ti mọ ara wọn tí ṣe díẹ̀, ó ti pẹ́ gan. Ó ti pẹ́ gan. Ojú rẹ̀ tí n bá rí i báyìí, ojú ẹ̀ máa ń ó máa ń mú nú mi ó máa ń mú nú dùn ó máa ń mú nú ó máa ń mú nú mi dùn ni. Ó máa ń múnu mi dùn lóòrèkóòrè nígbà gbogbo. Ìgbà kí, eh, ìgbàkígbà tí ń bá rí báyìí, inú mi máa ń dùn ni. Olólùfẹ́ mi dẹ̀ ni.

Óún ti máa ń sọ fún ọ̀dọ̀, à, tí ó bá fẹ́ kó lọ sí, tí ó bá ń kó lọ sí ìlú ńlá, oun ní pé kó ṣọ́ra, kó ṣọ́ra fún àwọn èèyàn tó ń wà ní ìlú ńlá, kó dẹ̀, kó dẹ̀ máa lo agbárí rẹ̀. Torí t tt tí kò bá lo ọpọlọ rẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò bá ṣi, wọ́n máa lo jìbìtì fún un. Wọn a fi gbẹ́ owó lọ wẹ̀, wọ́n a fi, wọ́n a fi, wọ́n a lo jìbìtì fún un.

Ṣé o mọ bí a ti ń péja? Ṣé o mo bí a ti ń pẹja? Rárá àyàfi tí n bá fẹ́ pàrọ̀ tan yin òun ni ma ni mo mo bí a ṣe ń pẹja. Àmọ́ mo máa fẹ́, tí n bá, tí n bá ráyè tí kọ́, mo máa kọ́. Mi ò mọ̀, eh, tí n bá máa dáhùn ìbéèrè yín, mi ò mọ bí a ti ń péja.

Báwo ni o ma n se àjọyọ̀ ojo ibi re? Bí emi ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, òun ní pé mo máa ń pe ara, máa ń pe ẹbí àtàwọn ọ̀rẹ́ mi, a máa, a máa dúpẹ́ lọwo ọlọ́run, a máa ní kí wọ́n gbàdúrà fún mi. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbàdúrà tán, wọ́n máa kọrin fún mi. Ma de fún won lóúnjẹ àti ẹmu tàbí omi.

Nígbà tí mo pé ọmọ ogún ọdún, mo sọ fúnra mi wípé mo ma nílò láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi, ìyẹn nìkan kọ́ o, àti pé mo, mo máa nílò láti, mo nílò láti ẹ̀ ṣiṣẹ́ dáadáa, kí n ṣiṣẹ́ kárakára, kí n ṣiṣẹ́ dáadáa, láti le jẹ́yàn láyé torí pé, kò sí anybody, kò sí anybody àfi t'Ọ́lọ́run bá ní kéèyàn ràn yàn lọ́wọ́, kò sẹ́ni tó fẹ́ ràn yàn lọ́wọ́ o, àfi t'Ọ́lọ́run bá ní kẹ́ni yẹn ṣe é.

Wọ́n ti máa ń je láàrọ̀. Mi ò ń sábà jẹun láàrọ̀, àmọ́ mo máa ń mu tíì. Ìgbà míràn mo máa ń mu tíì, tí mo bá mu, tí mo bá ti fi lè mu tíì, ìyókú di ọwọ́ ọ̀sán. Ìgbà míràn mi ò kí ń mu, mi ò kí ń mu, mi ò kí ń mu tíì gan. Tí mi ò báá jẹ bread, mo kò máa mu omi, ìyókù di ọ̀sán tàbí ìrọ̀lẹ́.

Orin ìbílẹ̀ jẹ́ ǹkan tí àwọn Yorùbá kì í, àwọn Yorùbá ò kí ń fi ṣeré. À, orin ìbílẹ̀ jẹ́ orin tán bá ń, tán ń kọ ní, ẹ̀, nígbà àjọyọ̀ bíi ìgbéyàwó, ọjọ́ bí ìsọmọlórúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À, àwọn orin, orin ìbílẹ̀ témì í mọ̀ ni jùjú orin fújì, orin àpàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo maa sọ fún àlejò náà pé, à ń lo àwọn ẹ̀rọ ayárabíàsá láti fi ṣiṣẹ́, láti fi jẹ́ kí iṣẹ́ wa kò kí iṣẹ́ wa yá kó dé máa nira jù. Máa sọ fún wọn bá yen, láti lè tún kọ àwọn ìmọ̀ tuntun náà.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn, mo-- ibi tí mo fẹ́ràn jù, tí mo máa fẹ́ràn láti lọ, òun ni Maldives, ìlú Maldives. Mo fẹ́ lọ sí Maldives, mo lè fẹ́ lọ sí Santorini náà, kí n lọ jayé ọba, kí lọ jayé ọba àti ayé foreign, ayé tó da, ayé tó da, tó fún èèyàn ní ifọkanbalẹ. Ibi tí mo fẹ́ lọ nìyẹn.

Bí a bá fẹ́ fọ ṣọ ní ilé, a máa, a máa da omi, a máa da ṣọ, a máa mú àwọn aṣọ tí a fẹ́ fọ, a máa da wọn sínú, sínú bàáfù tàbí nǹkan tí a bá fẹ́ fi fọ ṣọ yẹn, a máa da omi síi, a dẹ̀ máa fi ọṣẹ sínú ẹ̀. A máa bẹ̀rẹ̀ sí ní gbó àwọn aṣọ yẹn mọ́ra wọn lẹ́ẹ̀kànkan. Tí a bá de ti gbó wọn lẹ́ẹ̀kọ̀kan, bá yẹn mọ́ra wọn, tí a bá tí ní pé ó ti mọ́, máa fi sínú omi imí, omi tó, omi imí tó, tó dá, clean water. A máa wá, a máa squeeze ẹ̀.

Ìlú nlá, ìlú nlá jù tí mo ti dé òun ni, òun ni, Lagos State. Òun ni Lagos State ti i, titi Nigeria. Ibi, ìlú ńlá tí, ìlú ńlá tí mo ti dé jù nìyẹn, Lagos State. Mo máa fẹ́ràn láti lọ sí Abú, Abé, Abuja àti Portharcourt náà. Kín tó kúrò ní country, kín tó kúrò ní orílè, orílè-èdè Nigeria lọ sí, ìlú òyìnbó lágbára ọlọ́run.

Orin wo ni mo fẹ́ràn jù? Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin àwọn Kristẹni, torí pé ọmọ Ọlọ́run ni mí. Orin Kristẹni máa ń mú inú mi dùn, ó máa ń mú inú mi dùn, ó máa ń connect mi mọ́ Ọlọ́run. Ìgbà kí ìgbà tí n bá, tí n bá play rẹ̀ tàbí tí n bá gbọ́, bí i pé mò ń gbọ́ ohùn Ọlọ́run ni.

Nǹkan tí mo ma ń sọ fún àwọn tí wọn kì í sùn dáadáa ni pé wọ́n ń fa ìjàm̀bá fún ara wọn. Wọ́n ń ṣe, wọn ọ̀n ṣe dáadáa fún ara wọn pé, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn wọ́n máa nán, wọ́n á nán o. Nǹkan tó dáa ni pé kán ma a, kán gbìyànjú láti máa sùn dáadáa nígbà tó yẹ àti ìgbà tó bá, tó bá wà kẹ́

Bá fẹ́ lọ sọ́dọ̀ dókítà, màá gbáyé, màá tọrọ ààyè lọ́dọ̀ ọ̀gá mi, amọ́ kí n tó lọ, à, mo máa tọrọ ààyè yẹn, màá sọ fún wọn kó tó dojọ́ yẹn. Tọ bá ti fún mi láyé, màá lọ sọ́dọ̀ dókítà mi, màá kàn gbé àmà lọ sí ibùdó ọkọ́ tó wà tó súnmọ́ ilé mi, màá wọ ọkọ́, màá dẹ̀ lọ. Ìgbà mí mo máa gbé okọ́ tèmi, màá gbé lọ.

Ṣé o máa ń ṣe yoga? Sé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga nítorí pé yoga, yoga, yoga jẹ́ ìdárayá kan tí ó dáa fún ago, ago ara. Kò jẹ́ pé púpọ̀ nínú wa ò mọ pé nǹkan tó dáa ni. Èmi máa ń ṣe lóòrèkóòrè, mo máa ń ṣe nígbà gbogbo. Ìgbà tí mo bá ráyè, mo máa ṣe yoga mi àti àwọn ìdárayá tó kù.

Alùpùpù tí ń gbé yàn tí àwọn, tí púpọ̀ ńnú un wa mọ̀ sí ọ̀kadà. Ó lẹ́sẹ̀ méjì, ìkan níwájú, ìkan lẹ́yìn. Ó dẹ̀ ní ààyè ta lè jókòó sí. Ó máa ń gbé yàn lọ sí ibikíbi ténìyàn bá fẹ́ lọ, àmọ́ kò lè rìn ìrìnàjò tó jìnn gan torí pé ó léwu.

Iye owó tí mo ná, ná ní ara kẹ́yìn. Aá, mo lọ sọ́jà. Mo dẹ̀ ra àwọn ohun, ohun èlò nílé. Mo ra ohun èlò nílé, mo ra oúnjẹ tí mo nílò. À, ǹkan tí mo rà nìyẹn. Ǹkan tí mo rà á fẹ́ẹ̀ tó bíi, tí kò bá kọjá ẹ̀ gan, à, ẹgbẹ̀rún mọ́kànlá. Bẹ́ẹ̀ ni, ẹgbẹ̀rún mọ́kànlá, ìyẹn eleven thousand naira, ti náírà òun mo ná.

Àwọn tí a jọ ń gbé, àwọn tí a jọ ń gbé ní ìle mi, àwọn òbí mi, àmín àwọn, àwọn ẹbí mi la jọ ń gbé, nyẹn ìyá mi, àwọn ẹgbọn mi, àwọn àbúrò mi ẹ̀mí gan-an àti àwọn tọ maa n gbé pẹ̀lú wa.

Ah, e ni kin, ṣàlàyé. Ní ìgbésẹ̀, ìgbésẹ̀, ní ìgbésẹ̀. Step by step. Ohun tí mo mọ, tí mo mọ, eh, ohun tí mo mọ dáadáa. Ohun tí mo mọ dáadáa ni, ah, mo mọ bí a ti ń, ah, wa mọ́tò dáadáa. Mo mọ bí a ti ń wa mọ́tò dáadáa. Ẹ máa ti kọ́kọ́ rọ mọ́tò yín, bo ibi tí a ti máa, eh, start mọ́tò. Ẹ dẹ̀ máa, tí ẹ bá ti yí sa apa otún, mọ́tò máa dáhùn, ó máa tàn. Ẹ máa wá yọ kúró ní gear ibi tó wà, tí ẹ bá fẹ́ kó wọ lọ sí iwájú. Ẹ máa fi si boya gear one, gear two, gear three, ba yen. Tí o bá de jẹ́ automatic ni, ẹ kan máa gbé sí drive, ó máa lọ. Tí ẹ bá fẹ́ lọ sẹ́yìn, ẹ máa lo reverse, bí kò padà sẹ́yìn. Ẹ máa lo clutch àti, ah, throttle yín àti brake yín.

Um, oúnjẹ tí mo fẹ́ràn, eh, fún ìgbà pípẹ́ báyìí, mo fẹ́ràn ìrẹsì, ìrẹsì àti ewa pẹ̀lú ọbẹ̀ lórí ẹ̀, iyen ọbẹ̀ aláta lórí ẹ̀. Ìrẹsì àti ewa wọ́n ma ṣe lọ́tọ̀, won a ṣe lọ́tọ̀ to, a máa wá dín ata sórí ẹ̀.

Ọjà tí mo máa ń lọ, ọjà tí máa ń lọ jẹ́ ọjà Ìjú. Ìtòsí ọ̀dọ̀ mi ló wà. A lè fẹsẹ̀ rìn débẹ̀ gan-an. Iyẹn, táa bá ráyè, èèyàn máa ń, èèyàn lè fẹsẹ̀ rìn débẹ̀ nítorí pé kò nasẹ̀. Àmọ́ tẹ tẹ́ni náà ò bá fẹ́, tí ò bá fẹ́ nira ẹ̀ lára, o máa, o lè gbé ọ̀kadà ìyẹn, alúpùpù alú, o lè gbé alùpùpù tàbí kó gbé, kó wọ mọ́tò.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ, mo láṣọ òtútù tí kò tiẹ̀ ń ṣe ẹyọkan. Mo láṣọ òtútù tó, tó, tó tí n máa ń wọ̀ nígbà òjò, ìyẹn tójo bá ń rọ tàbí tó'tùútù bá wà. Aṣọ yìí ni mo máa ń dà bora. Òun mo máa ń wọ̀ láti lè dáàbò bo ara mi k'ótútù má báà wọ́nú ara mi.

Bí ọdún méjì sẹ́yìn igbati mo lọ sí, tí mo lọ sí ìlú Ọ̀sun, oun ni mo rí àjèjì kan tó ràn mí lọ́wọ́ pé mo gbé àmọ́ pé boya koto bí mo ṣe ń fà lọ tí mò ń rìn ní ẹni náà bá dúró síwájú mi pẹ̀lú mọ̀, mọ́tọ̀ rẹ̀ ló bá gbé mi, gbé mi, ó ràn mí lọ́wọ́.

Ìrìn-àjò tè mi, um, eeh, láti ilé mi dé ibi iṣẹ́ mi bi, err, ìṣẹ́jú márùn sí mẹ́jọ. Ó yẹ kín dé ibi tí, ó yẹ kín dé ibi iṣẹ́ mi, torípé ibi iṣẹ́ mi, ibi iṣẹ́ mi kò jìnà rárá, kò jìnà, kò naase. Mo dé, mo má fẹsẹ̀ rìn ìgbà mi, mo má gbé mọ́tò lọ be.

Ọjọ́ tí mo rántí jù oun ni ọjọ́ tí, àh, tẹ̀gbọ̀n mi, àh, tẹ̀gbọ̀n mi lọ sí ìlú òyìnbó. Sadédé ni wọn kan pé mi pé àwọn ti dé ìlú òyìnbó àti àwọn ẹbí wọn. Inú mi dùn gan, mo rántí ẹ títi deni eleni báyìí.

Egbe à, ìdílé lórí fóònù, lórí fóònù mi iyẹn, à, ìrú ẹgbẹ́, ẹ, lórí WhatsApp. A ní, à, ẹgbẹ́ lórí WhatsApp tí ìdílé wa. Órí ibẹ̀ ni àwọn òbí mi, ìyá mi máa ń fi, à, àwọran ránṣẹ́. Wọ́n máa ń send àwọn broadcast message. "Ìgbá mi kí nìyẹn máa súu eeyàn àmo kí la máa ṣe?"

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé, à, ká sáà máa-- ká máa kọ́ ìmọ̀ tuntun. Ká máa kọ́ ìmọ̀ tuntun nítorí pé, ẹ, ayé lujára àti ọ̀làjú á jẹ́ kí ǹnkan máa ṣe kì ní lọ. Ka sáà máa kọ́ àwọn ìmọ̀ tuntun ka lè kọ́ torí pé ó máa wúlò fún wa lọ́jọ́ iwájú.

Pípari ìjà o n ṣé nǹkan tí ó, tí ó lè náà, e- láti parí ìjà pẹ̀lú èeyàn, ó gba sùúrù, sùúrù gidi, ó gba sùúrù. Tí eeyan bá lè lo sùúrù àti, àti láti lè bá àwọn èeyàn ṣé, àì le parí ìjà kí íjà, àti láti lè gbọ́ ra wọn ye, gbígbọ́ ara, gbígbọ́, ẹ, ara èèyàn ye, iyen náà ṣe koko.

Ibi tó tutù, ibi tó tutù, a, orí òkè ni. Taa bá fẹ́, ta bá fẹ́ mọ ibi tó tutù, orí òkè ló tutù. Ta bá gun orí òkè, ta bá dúró sórí, orí, orí, e, orí rock, orí òkè, a máa mọ̀ pé ó tutù. Pàápàá jùlọ, ọwọ́ bí i ọwọ́ ìrọ̀lẹ́ sí ọwọ́ alẹ́.

Ìlú kékeré tí mo mọ̀ dáadáa mo mọ̀ bí i, ẹ́ẹ̀, àtẹ́lẹ́ ọwọ́ mi, ẹ̀yìn owọ́ mí. Oni ìlú kan towa ni ibi bayi wọn n pe ni gbeniga ìlú gbeniga. Ìlú kékeré kan ni, ní ìlú Ọ̀tà.

Mo máa ń tètè jí, mo máa ń tètè jí ní kùtùkùtù àárọ̀, nítorí pé mo mọ̀ pé mo ní ìṣe láti ṣe. Mo dẹ̀ máa, ẹ́, mo nílò láti tètè dé ibi iṣẹ́. Ago mẹ́rin àárọ̀, oun ni mo máa ń jí, ẹ́, lójoójúmọ́, lójúmọ́ láti lè gbaradì fún ọjọ́, iṣẹ́ ọjọ́ yẹn. Mo máa ń jí ní kùtùkùtù, kì í ṣe, à, àárọ̀.

Nǹkan temi maa n sọpe fún àwọn ọdọ tiwọn ba fẹ, tiwọn ba fẹ́ràn bẹrẹ ìtọ́jú owó, mo máa ń gbà wọ́n nímọ̀ràn pé kan, kan wá determined, wọ́n wà focused, kan mọ ibi, kọ́ mọ nǹkan tan ń ṣe, kọ́ dẹ̀ mọ ibi tó ń lọ pé àwọn distraction à wáyé. Àwọn ni wọ́n ni jẹ kó, à kó, àwọn ni wọ́n ò ní gbà láàyè.

Ah, lilọ sí ilé ìbílẹ̀ mi, lilọ sí ilé ìbílẹ̀ mi ò fi bẹ́ẹ̀ pín ṣe nǹkan, tí ó ṣe kí n lọ báyìí náà. Ti ẹyan bá fẹ́ lọ sí, ah, ilé ibi ìté mi, wọn máa lọ sí, ibùdó ọkọ̀ tó ń lọ sí ọ̀nà jíjìn. Wọ́n máa débẹ̀ wọ́n á san owó, wọ́n á dà ìpẹ̀rù sínú, mọ́tò wọn. Tí wọ́n bá dé ibi tí wọ́n ń lọ, wọ́n á bọ́lẹ̀, wọ́n á de gba ọ̀nà ilé tí wọ́n ń lọ, wọ́n á gbà lọ.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Tóbá jẹ́ òkèlè nìyẹn, à, ẹ̀gúsí àti iyán òun ni mo fẹ́ràn jù. Toba dẹ jẹ ẹ ìrẹsì, toba dẹ jẹ English food ìrẹsì àti ẹwa ni mo fẹ́ràn ju. Ìrẹsì, eh, fúnfún àti ẹwà àti kí wọ́n á fi, eh, ọbẹ̀, ọbẹ̀ ata sórí ẹ̀ tó ní irú, tó ní èdè tó le jà tó lẹ́ran.

Ilẹ̀kẹ̀ jẹ́ nǹkan tí àwọn Yorùbá ò kí n fi ṣeré rárá. Ó jẹ́ nǹkan tí, nǹkan àṣà Yorùbá, ìkan nu àwọn àṣà wọn. Àwọn tó máa ń wọ ìlẹ̀kẹ̀, àwọn tó ń jáde láti ilé, ilé àwọn ènìyàn jànkànjànkàn, àwọn ènìyàn tó tóbi bíi olóyè, bí ìdílé ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìrìn-àjò gígùn, aah, nínú ọkọ̀, ìgbà tí mo lọ síí, tí mo lọ síí, aah, sí ilẹ̀ Awúsá, mo kan lọ síbẹ̀ lọ ṣiṣẹ́ kan, aah, inú mọ́tò, mọ́tò ni mo, mo dẹ̀ gbà, mo wà lọ, mo wàá fúnra mi lọ síbẹ̀, ó máa gba mi ní wákàtí púpọ̀, àti àwọn nǹkan tó wà lójú ọ̀nà. Ọlọ́run ló yọ mí lọ, wọ́n tú yọ mí padà wálé, ó kó mi yọ.

Ilé mi jẹ́ ilé kan tí ó tóbi ní àdúgbò mi. Ó tóbi torí pé mo ní, a ní yàrá tó, yàrá ta ní ni ìbi báyìí. A fẹ́ to yàrá mẹfa, a fẹ́ to yàrá mẹfa, yàrá mẹfa ni, yàrá mẹfa la ní torí pé a pọ̀ ní ibí bàyìí.

Ṣé o fẹ́ràn rin òkè? Irin òkè, bẹ́ẹ̀ni. À, irin òkè jẹ́ ǹkan tí àwọn elede Gẹ̀ẹ́sì máa ń pè, wọ́n ma n pè ní hiking. Pé kí eyan ma, kí eyan kan máa gùn òkè, máa gùn òkè lọ. Nkan tó dáa ni, ó dáa fún ago ara èèyàn bí exercise, bí, ehm, ìdárayá ní ó jẹ́ fún ara èèyàn, ó dáa gidi gan.

Lá bí mo ṣe máa yan ẹ̀bùn, tí n bá fẹ́ yan ẹ̀bùn, irú ẹ̀bùn tí n bá fẹ́ fún yàn, nǹkan tí máa-- tí mo máa kọ́kọ́ ṣe ni pé mo máa ń bèèrè tàbí mo máa ń ṣèwá ìwádìí ohun tí ènìyen fẹ́ràn, ohun tí ènìyen fẹ́ràn gangan oun ni mo máa gbìyànjú àti ra fẹ́ni náà, fẹ́ni náà so that ènìyàn máa le, ah, ó máa, ó, so that ó máa le, ah, ṣe ànfàní fẹ́ni náà láti lò.

Ìránṣẹ́ Ọlọ́run Pọ́ọ̀lù tó wà nínú Bíbélì, òun ni mo máa fẹ́ rí. Torí pé ó láwọn ìbéèrè kan tí mo fẹ́, tí mo máa fẹ́ràn láti bí àwọn ìbéèrè bí, à, bí ó ṣe pàdé Jésù lọ́nà, lọ́nà, à, lọ́nà Damascus tó fẹ́ lọ mọ́ àwọn ọmọ lẹ́yìn Krístì. Ìpàdé òun àti Jésù bọ́sè rí, mo fẹ́, mo fẹ́ gbọ́

Bi ọjọ́ tèmi se máa ń parí ni pe, ti n ba ti lọ ibi iṣẹ́, tí n bá ti sisẹ ọjọ́ yen. Ti n ba délé, maa kọ́kọ́ jẹun. Ti n ba ti jẹun tán, màá wo fíìmù díẹ̀. Ti n ba ti wo fíìmù tán, màá wá, màá wẹ̀. Ohun ti n màá fi ń parí nìyẹn. Màá wẹ̀, tí n bá wẹ̀ tán, màá gbàdúrà, màá dé lọ sùn.

Tójo bá rọ̀, à, ọ̀nà máa ń kún fún ẹrọ̀fọ̀, wọ́n kún fún ẹrọ̀fọ̀ gidi. Omi dè máa ń wà ní gbogbo ibìkan, ìwọ́n tójo bá rọ̀, à, ọ̀nà kì í fi bẹ́ẹ̀ dán bí ìgbà, à, ìgbà orun, kò kí ń dán bí ìgbà orun.

Tí n bá ń kọ́ṣẹ́, tàbí mo, bí n bá ń ṣe, ah, tí bá ń kọ́ṣẹ́, tàbí máa ń ṣiṣẹ́, mo máa ń lo èdè Yorùbá fún nǹkan, fún nǹkan ìgbádùn. À, tí n bá dẹ̀fẹ̀, tí bá, tí bá nílò láti, ah, ṣiṣẹ́, kọ́ iṣẹ́, ah, ṣẹ, ẹ, fí kọ́ṣẹ́ ní ibi iṣẹ́ mi, mo máa ń lo èdè Gẹ̀ẹ́sì, ìyẹn English. Àmọ́ tí èdè Yorùbá, máa fi ìgbádùn máa fi ẹ́ ṣe nítorí pé èdè wa ni, ah, a lè máa ń gbádùn dáadáa.

Láyé àtijọ́, àwọn oúnjẹ bí i, bí i iṣu, bí i àmàlà, bí i ẹba, bí i iyán, báyẹn báyẹn ṣá, oun là ń jẹ. Bí i àgbàdo ọ́un là ń jẹ láyé àtijọ́. Àmọ́, à, ọlajú ti jẹ́ kí àwọn nǹkan yí padà. Nísìí, a ń jẹ ìrẹsì lórisiríṣi, a ń jẹ Basmati rice, a ń jẹ pasta, ìyẹn tí wọ́n ń pè ní spaghetti.

Gbẹ̀ eré ìdárayá wo ni o fẹ́ràn? Eré ìdárayá, um, gbígbá bọ́ọ̀lù-bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀ ni mo fẹ́ràn jù nítorí pé, um, eré yẹn jẹ́ eré tó jẹ́ pé wọ́n gbudọ̀ um, wọ́n gbudọ̀ rìn pẹ̀lú ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan. Ẹni tí wọ́n bá fẹ́ ye ge, wọ́n máa ń kọ́ èèyàn bí èèyàn ṣè lè ṣe nǹkan ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan. Òhun ni ǹkan tó jẹ́ kí n fẹ́ràn, um, eré ìdárayá yìí.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mimu ti mo fẹ́ràn ju ni omi, omi. Nítorí pé omi jẹ́ ǹkan tó dáa gan lágo ara èèyàn, ó de máa ń ṣe àwọn iṣẹ́ tó dá, àwọn iṣẹ́ mẹ́rẹ̀mẹ̀rẹ̀ lára èèyàn. Omi ni èmi fẹ́ràn jù.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà ti ebí mi maa n ṣe ni, àṣà ka maa péjọ pọ̀. Kí gbogbo ẹbí máa ń péjọpọ̀. Taa bá ní ayẹyẹ, boya ìgbéyàwó ni o, ìsọmọlórúkọ ni o, ọjọ́ ìbí ni o, ǹkan kí ǹkan ta ba ní ta fẹ́ ṣe, gbogbo wa, àṣà ta ni wípé a máa ń para pọ̀, a dẹ̀ máa ń a máa ń dáwó ta máa fi ṣe.

Se oni se o ni ìwà to dára nígbà ti o ban jẹun? Bẹ́ẹ̀ni, mo ní wà tó dára nígbà tí, nígbàkigbà tí mo bá ń jẹun. Nítorí pé wọ́n kọ̀ mí nígbà tí mo kéré, bí a ṣé ń jẹun dáadáa. Àwọn eledè Gẹ̀ẹ́sì máa ń pè é ní "table manners." Tí a bá ń jẹun, a kì í, a kò, a gbọdọ̀ ṣọ́ro. Ó ní bóyè ká sẹ́ jẹun.

Ah, bí mo ṣe ń gbo orin Yorùbá lórí phone, mo máa ń fi ohun, ah, ohun, eh, ohun, eh, ohun èlò tí ń, ọ̀tún tí ń gbé orin jẹ́ jáde. Mo máa ń lo, ìgbà míì mo máa ń lo, mo máa ń lo ohun, ìgbọràn etí, eh, tó lókùn, ìgbà míì etí olókùn. Mo máa ń fi gbọ̀, tí má fẹ́, tí bá fẹ́ gbọ́ dáadáa, mo máa ń lo, ah, etí méjèèjì, màá dẹ̀ máa gbọ́ ọ̀rin yẹn. Tí báa gbọ̀, mo máa ń gbádùn.

Ìmọ̀ràn ìléra tí mo gbọ́ láti ọ̀dọ̀ àwọn àgbà ni pé ara èèyàn nílò ìsinmi. Ti eeyan ba n sise, ẹni náà gbodo wa aye láti sinmi. Tẹ́ ẹni náà kò bá sinmi, áà ẹni náà máa ṣàarẹ̀. Ẹni tí kò, tó bá ṣàarẹ̀, nǹkan kíkan lè ṣẹlẹ̀ sí ẹni náà.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí bá wà nínú ọkọ̀ mi nǹkan tí máa ń gbọ́ orin mo máa ń gbọ́ orin ni torí pé mo jẹ́ ẹnìkan mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ sí orin. Tí bá dẹ̀ ń gbọ orin, orin máa ń, ó máa ń, ó máa ń sọ̀rọ̀ sí i. Óní bóse máa ń sọ̀rọ̀. Mo máa ń connect torípé nǹkan tó mó, mo máa ń gbádùn tí màá ń gbọ́ orin ṣá. Ó máa ń múnú mi dùn, ó dẹ̀ máa fúnmi ní ìfọ̀kànbalẹ̀.

Ìgbéyàwó tí mo lọ kẹ́yìn yẹn, mo lọ sí ẹm, oṣù bíi mélòó kan sẹ́yìn ni mo lọ. Ìgbéyàwó ọ̀rẹ́ mi ọkùnrin, a-a jọ lọ. A dẹ̀, mo jẹ́ ìkan nínú àwọn ọ̀rẹ́ ọkọ, a ran sọ́, aà, ìgbéyàwó yẹn dùn. Ó dùn gan. Ìlú Ọ̀tà láti ṣé, ìlú Ọ̀tà láti ṣé. A dẹ̀ ní àwọn àlejò tó ń tọ́ pé pọ̀ gan. Mi ò le, mi ò le sọ pé ẹm, wọ́n, wọ́n fẹ́ tó ọgọ́rùn, a, ọgọ́rùn-ún, a, ọgọ́rùn-ún gan.

Se o fẹ́ràn jiyan. Bẹ́ẹ̀ni, mo máa ń jiyàn gan. Àń, ní ilé ìwé gíga tí yunifásítì tí mo lọ, àń, kọ́ọ̀sì tí mo ṣe political science ni. Àń, a máa ń jiyàn gan, a máa ń jiyàn dáadáa.

Bí n bá fẹ́ bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ èèyàn, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé mo máa ń kọ́kọ́ kí ẹni náà, màá kọ́kọ́ kí ẹni náà dáadáa. Nítorí pé ẹni, ẹni tí a bá fẹ́ gbà ǹkan lọ́wọ́ ẹ̀, a máa nílò láti bọ̀wọ̀ fẹ́ ẹni náà. Mo máa ń bọ̀wọ̀ fún àwọn tí mo bá fẹ́ bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn. Mo máa bọ̀wọ̀ fún wọn, mo máa kí wọn dáadáa. Lẹ́yìn ìyẹn, máa wá sọ nǹkan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ wọn. Ẹniyàn tó bá máa fún mi, ẹ́, dáadáa ni. Tó bá ni fún mi, kò sí wàhálà.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mi ò máa ní nǹkan tí mo ń jẹ ní pàtó. Nǹkan tí mo bá rí ni mo máa jẹ. Ìgbà mí ì mo máa jẹ ìrẹsì, à ìgbà mí ì mo máa jẹ, mo máa jẹ iṣu àti eyin, ìgbà mí ì mo máa, mo kàn máa mú, à mo máa mú garri. Ó dẹ̀ ti tán báyẹn. Nkan kankan ti mo ba ri oun ni mo maa n je.

Bí àwọn ọmọdé ṣe ń ṣeré tẹ́lẹ̀ kọ́ ni wọ́n ṣe ń ṣeré báyìí. Tẹ́lẹ̀ àwọn ọmọdé máa ń ṣeré, wọ́n máa ń ṣeré ìtà, tí wọ́n ma wàńtà tí wọ́n ma ṣeré, àwọn tí wọ́n ń ṣe bojú bojú a ṣe bojú bojú. Àwọn eré abínibí òun ni wọ́n ń ṣe tẹ́lẹ̀. Nísìnyi, ọmọdé ò ríru eré yẹn ṣe mọ́. Kọ máa wo àwòrán lórí television. Kọ máa wo cartoon. Nǹkan tí wọ́n ń ṣe báyìí nìyẹn. Wọ́n ò ṣeré eré tí àwa ṣe nígbàta kéré.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Tí mo fẹ́ mú àwọn èrò tuntun wá, èmi máa, mo máa ń kàwé ni. Kí ka ìwé, mo máa ń kàwé. Mo mọ pé bí èèyàn kàwé, ó máa ń ní ìmọ̀ tó dáa, ó dà máa lè mú àwọn nǹkan tuntun wá. Kìí ṣe ìyẹn nìkan mo tún máa ń, máa ń fiyèsí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíka mi pẹ̀lú àwọn èèyàn. Òdún yẹn náà la mo máa fi ń mú àwọn èrò tuntun wá.

Igbo tó wà ní ìtòsí, à, ìtòsí mi ni ibibayì, ìtòsí ilé mì, igbó yẹn, igbó yẹn pọ̀ gan. Ní tẹ́ẹ́ ni bó ṣe pọ̀ tó ó pọ̀ gan. Nígbà kan tá tí n ta rí, èèè ó ní okùn ilẹ̀ ló ń pè é. Ki pé wọn kì í pè é lejo ọ̀ku ilẹ̀. A máa ń rí í nínú ìgbo yẹn dáadáa. Kìde n ṣe nǹkan tó da. Ki se nǹkan tó da rára.

Ìrìn alẹ́ ò ṣe, kò ṣe nǹkan tó da. À, ìrìn alẹ́ ò ṣe nǹkan tó da. Ọmọlúwàbí ò kí ń rìn lálẹ́ torí pé, à, ìrìn alẹ́ léwu gan. Tí ǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sí èèyàn, àwọn, àwọn, èèyàn ò ní mọ̀. Tí wọ́n bá fẹ́ gbé èèyàn lọ gan, àwọn tán wà níbẹ̀ ò ní mọ̀. Ó, à, ìrìn alẹ́ ò dára, mi ò ní gba ẹnì kankan ní ìmọ̀ràn láti máa rìn lálẹ́. A fi tí nǹkan bá ṣẹlẹ̀, bọ́ya ẹni, ẹni náà gbìnrìnàjò, ló bá wọlé lálẹ́ tàbí iṣẹ́ ló jẹ́ kó wọlé lálẹ́, kò sí wàhálà.